Ìbérè yẹn sọ pé ṣe mo má n di ọjà àbò nígbà tí mo bá wà nínú oko. Àwọn àgbẹ̀ ni wọ́n lè dáhùn sí ìbéèrè yìí. Ṣùgbọ́n èmi kò mọ ìdáhùn sí ìbéèrè yìí torí pé èmi ò lọ sí oko rí láti lọ gbìn nkankan tàbí láti lọ ṣiṣẹ́ àgbẹ̀. Ṣùgbọ́n mo gbọ́ pé àwọn àgbẹ̀ má n di ọjà àbò nígbà tí wọ́n bá wà nínú oko.